Ọjọ́ ìsinmi mi, mo máa n lòó dáadáa torí pé kò sí iṣẹ́. Mo máa kọ́kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì náà. Ile ìjọsìn, maa lo, maa lo ki won nbe tí bá lọ kí wọ́nbẹ̀, mo máa kọrin, lùlù, jó, a máa ṣe rehearsal fún Sunday. Ta bá ti wá dé, mo máa wa sùn.

Tí n bá ní ọdún kan tí mi ò ṣiṣẹ́, vacation jíjáde ni màá fi ṣe o. Torí mo fẹ́ ṣiṣẹ́, mo ti ṣiṣẹ́ láti gbogbo ọjọ́ yìí. Ó di ìgbà tí mo ò bá ṣiṣẹ́ kí n lè ráyè jáde, kí n lè ráyè gbádùn ara mi.

Orin tí gbogbo ìdílé mi mọ̀ ni orin, orin ayé fẹ́lẹ́. Alẹ́ kọ orin ayé, alẹ́ kọ. Orin ayé fẹ́lẹ́ láti orí wa nítorí pé láti kékeré ni gbogbo ẹ̀gbọ́n mi àti àbúrò mi la ti ń gbọ ayé fẹ́lẹ́ tí àwọn òbí mi wọ́n máa ń play fún wa.

Àwòrán tí mo fẹ́ràn jù ni àwòrán nígbà tí mo wà ní ọmọdé. Ó máa ń jẹ́ kí inú mi dùn tí mo, tí mo bá rí àwòrán yẹn torí pé a, mo ti wá dàgbà n sín, mo ti dàgbà n sín, mo ti ń ṣiṣẹ́. O maa n jẹ ki inú mi dùn pe a oti pẹ o, pe emi náà ti dàgbà gan o.

Abúlé tí ìdílé mi wà ní abúlé ìbejù lẹkii leko ń bí báyi. Níbẹ̀ yẹn lodò pọ̀ gan. Wọ́n dẹ sì má ń ṣe iṣẹ́ ẹja nbẹ. Iṣẹ́ fisherman ló má ń ṣe nbẹ jù. Wọ́n má ń mú ẹja wọ́n má ta. Ẹja wọn dẹ wọn o dẹ o dẹ kó wọn bẹ́ yẹn ṣùgbọ́n ó má ń fresh ó má ń dùn.

Nǹkan dídùn tí mo rántí láti ìgbà èwe mi ni ìgbà Kérésìmesì tí àwọn òbí wa máa ra aṣọ fún wa, wón máa ra bàtà fún wa, wón máa ra ń yọ aṣọ, oúnjẹ, won maa ra oúnjẹ sílé tón máa sè. Inú ìgbà yẹn ó máa ń dùn mọ́ mi torí pé a máa jẹun, a dẹ̀ sí máa gbádùn.